Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mi bá ti mọ ibi tí mò ń lọ àti ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n fi àpè ránṣẹ́ ọ́r àtẹ̀jíṣẹ́ ibi tí mò ń lọ tó tẹ̀ sí mi. Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ èèyàn gidigidi gan ni. Nítorí "Àbẹ̀rẹ̀ ọ̀nà kò kì ṣíná" ni Yorùbá wí. Ẹni tó wá ti bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn kò ní ṣíná. Bẹ́ẹ̀ sì ni kò dẹ́ni sọnù pàápàá. Àbẹ̀rẹ̀ ọ̀nà kò kì í ṣíná ó. Ó de tun ní àwọn ǹkan tó dára kò mọ́ ki èèyàn máa bèrè ọ̀nà. Ẹni ń bèrè ọ̀nà máa ní ìtẹríba. Àkọ́kọ́ kí àwọn tó fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ rẹ náà, ẹ káàró. "Ẹ̀jọ̀, mò ń lọ síbi báyi báyi báyi, báwo ni mo ṣe le dé bẹ̀?"

Mo ma n ka àwọn àdéhùn dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá nílò rẹ̀ láti lò. Àdéhùn o jẹ́ ikan lára awon ǹkan gbòógì àti ǹkan pàtàkì tí a nílò.

Mo mọ̀ bí a ṣe má ń sè oúnjẹ oríṣiríṣi. Bẹ́ bá ṣe fẹ́ ṣí gbogbo oúnjẹ àti tilẹ̀ yìí àti ti òkè òkun, gbogbo rẹ̀ pátápátá ni mo mọ bí wọ́n ṣe máa ń sè oúnjẹ alá.

Èmi kò mọ̀ bí a ti ń ka àwòrán ilé ráráa, ráráa, nítorí pé kò kín ṣe iṣẹ́ mi. Nítorí pé èmi kìí-- kò mọ̀ bí a ti ń ka àwòrán ilé ráráa, ráráa, nítorí pé kò ṣe iṣẹ́ mi. Kò ṣe nǹkan tí mò ń ṣe tí ó mú owọ walé wá fún mi. Àwọn tí wọ́n má ń yà àti ká wọ́n wà ní ọ̀tọ̀ ní ibi iṣẹ́. Nítorí pé àwọn tí wọ́n mọ ọ̀pá rẹ dáadáa ni wọ́n máa ya àwòrán ilé ní ọ̀pọ̀lọpọ̀ ìgba.